Iyán jẹ́ oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí gidigidi. Iyán sì jẹ́ ọ̀kan gbòógì lára oúnjẹ ilẹ̀ Yorùbá. Yàtọ̀ sí àmàlà, iyán jẹ́ oúnjẹ tí a rí ní gbogbo ibi àríyá, gbogbo ibi ṣíṣe, nínú ilé àti ní oríṣiríṣi ìlú. Nísìnyí gan, iyán ti dẹ́ ilẹ̀ àwọn aláwọ̀ funfun. Iyán jẹ́ ǹkan tí gbogbo ènìyàn lè jẹ. Bí a ṣe ń gun iyán ni láti bẹ iṣu. Ó ní onírúurú iṣu, ẹ̀yà iṣu tí a máa ń lò iyán, iṣu funfun. A kì n lo iṣu pupa tàbí àwọn mìíràn máa ń lò, ṣùgbọ́n kò dàbí. A sì kì ń lo bí i iṣu ọ̀lọ̀, bí i iṣu ewùrà láti fi gun iyán nítorí kò ní dìde. A máa ń lo iṣu funfun. Ẹni tí ó bá sì fẹ́ ra iṣu yìí kó mọ irú iṣu tó fẹ́ rà. Tí a bá ti bẹ iṣu, a máa fọ̀, a kò sì ná, a bu omi sí i láì fi iyọ̀ àbí nǹkan kan sí. A sì máa, tí ó bá ti jiná, a ń fọn sínú odó láti gun títí títí tí ó bá ti gun rọ́, tó rọ́ dáadáa, a fi omi sí. A sì, a sì kọ́ ọ́ jáde tí ó bá ti rọ̀ tó ní ìwọ̀n bí ẹni tó fẹ́ jẹ́ ṣe fẹ́ sí. Ṣùgbọ́n nísìnyí báyìí, ayé ti ń di ẹ̀rọ. Kò di dandan kí o fi ọwọ́ gun iyán mọ́. Àwọn èèyàn tí ń ṣe ẹ̀rọ tó lè bá yàn gun iyán, bó tie jẹ wípé kò dàbí ti èyí tí a fọwọ́ gun yìí ṣùgbọ́n ó ṣi ṣe ṣe, ó sì dà náà. Ó sì dàbí iyán gangan ni. Ọ̀nà àwọn mìíràn sì tún ṣe iyán tí a fi sí inú, inú ọ̀rá, ìyẹn àwọn nylon. Iyán tí a ní wọ́n gbé lọ sí inú ilé iṣẹ́ láti ṣe jáde. Ìyẹn, èyí tí wọ́n ń pè ní poundo. Bó ti jẹ́ wípé poundo yìí àti iyán gidi kò fi ibi kankan jọra. Iyán gangan náà ni iyán yóò máa jẹ́. Ọbẹ̀ tí ó dára láti fi jẹ iyán jù ò ní, ní ọ̀nà tèmi o. Ọbẹ̀ ẹ̀fọ́ ẹlẹ́gùsí ni ó dára láti jẹ iyán yi jù. Ṣùgbọ́n kò sí ọbẹ̀ tí kò bá iyán lọ. Ko si ọbẹ̀ ti ko ba iyan re rara àti ọbẹ̀ ata, àti ọbẹ̀ ilá, àti ìṣàpá, àti ẹ̀gúsí, àti ẹ̀fọ́ rírò. Ko si ọbẹ̀ na ti ko ba iyan lo, gbo gbo ọbẹ̀ ti a wa fi je na ni oma baalo. Kódà gan, iyán ṣe jẹ sẹ́nu lásán. Bẹ́ẹ̀ ni iyán ṣe jẹ sẹ́nu lásán. Ẹni tí ó bá le gun iyán kì í ṣe, iyán ò kì í ṣe iṣẹ́ ẹni tí ó ní agbára, kì í ṣe iṣẹ́ ẹni tí ó ní. Ṣùgbọ́n ẹni tí ó mọ̀ gún, tí ó mọ ọ̀nà tí a ń gbà gun iyán kí ó má bà á ní ẹsẹ àbí ẹmọ́ àti kókó tí a bá ń gun. Ẹni tí ó ní agbára bí ọkùnrin tí ẹ bá gbé odó le lọ wé kó gun iyán, ó lè gun sabaṣaba. Ṣùgbọ́n ẹni tí, obìnrin tí ò ní agbára tó tí ó bá gba odó tí ó bá gun iyán yìí tàbí ọkùnrin tí ò ní agbára tó, ọkùnrin náà tí ó bá gba odó tí ó gun iyán yìí, ó máa fẹ́lẹ́ tí ó bá mọ ọ̀nà àti ètò tí a ń gbà gun iyán. Iyán ò kì í ṣe iṣẹ́ fún ẹni tí ó ní agbára. Ṣùgbọ́n ó wà fún ẹni tí ó mọ̀ ọ́n gún, tí ó mọ ọ̀nà àti ìlànà tí a lè gbà gun, tí ó fi ní ní iṣẹ́ àbí kókó, tí ó ní ní ẹmọ́ kankan. Iyán jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn gidi. Ni àwùjọ àwọn ènìyàn, ní àwùjọ àríyá, iyán jẹ́ oúnjẹ tí a máa ń pè ní oúnjẹ àwọn ọba nítorí a máa ń yà sọ́tọ̀ ni fún àwọn àlejò pàtàkì. Iyán náà jẹ́ oúnjẹ fún àwọn ilẹ̀ Yorùbá ni àwọn tó wà ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú Ekiti. Iyán ni oúnjẹ wọn gan. Wọ́n fẹ́ràn iyán gidi tó dé ibi wípé wọ́n tún máa ń ṣe ọdún iṣu tuntun. Èyí ni bí wọ́n ṣe fẹ́ràn iyán sì ni. Wọ́n lè, a lè jí jẹ iyán láàárọ̀, a lè jẹ ẹ́ ní ọ̀sán, a sì lè jẹ ẹ́ ní alẹ́. Iyán jẹ́ oúnjẹ ọba, oúnjẹ pàtàkì tí ó ṣe ń fọwọ́ si ọwọ́ ro sẹ́yìn rárá ní ilẹ̀ Yorùbá.

Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ bí akọni ni. Nítorí ó máa ń jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ àníyàn fún ọkàn mi tí iṣẹ́ bá ti fẹ́ parí ní agogo tí iṣẹ́ máa ń parí ní ojúmọ́. Nítorí a ti wọ ọkọ̀ padà sí ilé. Súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ máa ń wà gidi ní àsìkò tí iṣẹ́ parí yìí. Nítorí oníkálukú a tún fẹ́ padà sí ibùgbé wọn àti ibùsùn wọn. Ẹ sì máa ń jẹ́ kí ìpòrúrú ọkọ̀ kí ó dé bá mi, nítorí pé a ti lo àkókò tó pọ̀ nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ yìí. Ṣùgbọ́n bí wè é mi ṣe máa ń kojú rẹ̀ ni láti sáré parí iṣẹ́ tí mo fẹ́ ṣe. Tí mo bá parí, mo máa sinmi díẹ̀ kí àwọn ènìyàn tó ń lọlé, àwọn tó fẹ́ sá lọlé tó ń fẹ́ ṣe láti ibi iṣẹ́ mìíràn kan tí bọ́ sí ọ̀nà. Tí ó bá sì ṣe bí wákàtí kan sí, èmi ṣẹ̀ máa bọ́ sí ọ̀nà. Nípa báyìí, ọ̀nà ti máa ń fúyẹ́ díẹ̀. Mọ́tò àwọn àti oko àti kẹ̀kẹ́ àti ọ̀kadà kosini fi bẹ wọn ni àkókò yi. Pẹ̀lú nǹkan àti ìh-- ìdáníyàn kejì ni píparí iṣẹ́ kó tó di pé iṣẹ́ tó á gbé fún mi kó tó di pé àsìkò ìjáde dé. Tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́, tí ó bá ti kún bí agogo mẹ́ta sí ìgbà tí iṣẹ́ ẹni máa-- tí iṣẹ́ máa parí ní ojúmọ́, mo máa ń tètè wo gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe láti yé-- láti gbé kalẹ̀ fún àwọn ọ̀gá kó tó di pé mo lọlé. Ni ọjọ́ yẹn, máa ti-- òun ni màá kó ṣíwájú láti ṣe. Èyí tí ó bá sì bà á láti ṣe ní ọjọ́ kejì ni mo máa ń fi síí, fi sí ẹ̀yìn. Èyí tí ǹ bá tẹ̀wá lè parí kí n bẹ̀rẹ̀ ẹ̀ yẹn, a jẹ́ wí pé mo lè ṣe é ní ọjọ́ kejì. Mo máa ń palẹ̀ mọ́ ya ra kíákíá ṣe iṣẹ́ tó yẹ kí n ṣe, tó yẹ kí ó dé orí tábìlì ọ̀gá ní ọjọ́ yẹn gangan, gangan.

Àlà burúkú jẹ́ ǹkan tó dà rára rárá tí mi ò lè fi-- tí mi ò lè ní pé kí ọ̀tá mi jẹ́ ọ̀ní. À-- ẹni tí ó bá ń lá àlà burúkú ní láti súnmọ́ Ọlọ́run gidigidi, ó sì ní láti fi lọ àwọn ènìyàn kí wọ́n lè bá wá ǹkan ṣe si. Nítorí àlà burúkú nígbà mìíràn máa ń wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n èmi ò ní àlà burúkú. Rárá, rárá. Àlà ǹkan mìíràn lè wá, ṣùgbọ́n àlà burúkú tí ó máa ń nílò àti ṣe oríṣiríṣi ǹkan, un-un, mi ò kí-- mi ò ní àlà burúkú. Bóyá mo ti ní àlà yẹn nígbà èwe tí mi ò mọ̀, ṣùgbọ́n ní àtìgbà tí mo ti jẹ́, a, tí mo ti bàlágà, tí mo ti dàgbà, tí mo sì ti mọ ọwọ́ ọ̀tún tí ó ṣe, mi ò kín ní àlà burúkú. Ṣùgbọ́n mo mọ nípa àwọn ènìyàn ti wọn máa ǹ ni àlà burúkú bi àlà pé wọn pàdánù ènìyàn àbí wọn pàdánù ará wọn. Àwọn mìíràn sì máa ń lá àlà pé, bóyá àìsàn tàbí wọ́n lè lá àlà sí ènìyàn tí ó sì jẹ́ àlà tí ò dà rára. Ṣùgbọ́n ẹni tí ó bá ní àlà burúkú sí ara rẹ̀ ò àbí sí ènìyàn, ó ní láti kọ́kọ́ ṣàdúrà kí láti rí àlà yẹ̀ kúrò. Ó sì ní láti súnmọ́ Ọlọ́run ní àkókò yìí gidigidi ni. Nítorí ìgbà mìíràn àlà máa ń fi ara hàn láti lè kọ́, láti lè kọ́ ènìyàn ní ìjára, láti lè fún ènìyàn ní ǹkan, ní ọgbọ́n àti, àti, àti, ẹ, òye nípa ǹkan tí ó lè ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Nítorí náà àlà ò ṣe, àlà ò gọ̀, kò sì ṣe é patí si ẹ̀gbẹ́ kan láì ṣe ǹkan tí ó tọ́ àti èyí tí ó yẹ, láì gbé ìgbésẹ̀ tó dára tó sì nípa lórí àlà náà. Ṣùgbọ́n ìgbà mìíràn àlà mìíràn máa ń jẹ́ àlà tí, tí kò ní ìtùmọ̀ tí a kò wò wípé àlà burúkú ni. Ẹni lò mìíràn bá ṣiṣẹ́ gidi ní, bóyá ní ọjọ́ náà tí ó bá fi ara lélẹ̀ láti sùn tí ó sì rẹ̀ gidi, a máa ní àlà kálá tí wọ́n lè pè ní àlà burúkú. Tàbí ẹni tí ó bá ń ṣe àárẹ̀ nígbà mìíràn máa ní àlà kálá tó jẹ́ wọnran wọnran tí a máa rò wípé ẹni yẹn ó ń lá àlà burúkú. Nípa báyìí ó yẹ kí a yànàna ẹ̀ kí a mọ àlà tí ó jẹ́ àlà burúkú àti èyí tí ò ṣe àlà burúkú. Nígbẹ̀yìn gbẹ̀yìn náà àti àlà burúkú àti àlà kálá àti àlà gidi. Nítorí ìgbà mìíràn gan-an àlà gidi kò kì í ṣe àlà gidi tí a rò. A ní láti gba àdúrà, súnmọ́ Ọlọ́run tí ó bá sì jẹ́ àlà tí kò ṣe ń rọ́, tí ò yé ẹni tí ó lá, a fi lọ àwọn ènìyàn bí àwọn àgbàlagbà tí ó mọ́ nípa, tó ti ní ọgbọ́n, ìrírí ayé, tó sì lè túmọ̀ àlà fún ènìyàn. Wọ́n a fi àlà yìí lọ irú èèyàn bẹ́ẹ̀ àbí kí ó fi gba àdúrà.

Àbí mi ní oṣù Belu, ìyẹn oṣù ìkọkànlá, oṣù ìkọkànlá November. Oṣù yìí jẹ́ oṣù tó sún mọ́ oṣù tí ó kẹ́yìn ọdún, ìyẹn oṣù kejìlá, oṣù ọ̀pẹ. Mo sì nífẹ̀ẹ́ oṣù yìí gidiganran ni, gidigan nítorí ó sún mọ́ ìgbà tí ní àyíká tí mo wà àti agbègbè mi. Ó sún mọ́ ìgbà tí ọyẹ́ máa ń fẹ́, tí atẹ́gùn máa ń fẹ́. Mi ò fẹ́ràn oru rárá. Nípa báyìí, mo fẹ́ràn oṣù mi. Mo sì máa ń ṣe ọjọ́ ìbí mi dáadáa nítorí kò tun ni sí òjò ní ìgbà oṣù yìí. Oṣù yìí sì sún mọ́ ìgbà tí àwọn afẹ́fẹ́ ọdún ti bẹ̀rẹ̀ sí ní fẹ́. Nítorí ẹ̀yìn oṣù yìí ni a gbé bí mi sí. Ẹ̀yìn oṣù yìí ó sì máa ń sún mọ́ ìgbà tí afẹ́fẹ́ ọdún tuntun tó ti ń fẹ́. Ní ìgbà yìí oríṣìíríṣìí àríyá ni ó máa ń wà ní oṣù yìí. Oríṣìíríṣìí àríyá ni ó máa ń wà. Àwọn èèyàn máa ń fẹ́ ṣe ọjọ́ ìbí, àwọn èèyàn máa fẹ́ ṣe ìgbéyàwó ní àsìkò yìí nítorí ó ti sún mọ́ ìgbà ọdún tuntun. Àwọn èèyàn sì máa ń fẹ́ yí láti, àti ibi ìpò kan sí ipò mìíràn nínú tí wọ́n bá ń lọ sí ọdún tuntun. Nípa báyìí ìgbéyàwó máa ń pọ̀, ó máa ń ṣe ọ̀pọ̀ ní inú oṣù, oṣù yìí, nínú oṣù, oṣù Belu. Mo sì fẹ́ràn oṣù yìí gidi gan ni.

Nǹkan tó so ọ̀dọ́ àti àwọn àgbà papọ̀, ó pọ̀ lọ́pọ̀ yànturí. Ǹkan tó so wọ́n papọ̀ bí i ǹkan tó ṣẹlẹ̀ ní orílẹ̀ èdè tí wọ́n bá wà, ó jẹ́ ǹkan tí ó so wọ́n papọ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ bí ìṣẹ̀lẹ̀ ní rere àti ní ìdàkejì náà, ǹkan tó so wọ́n papọ̀, òhun ni wọ̀nyí. Àwọn ọ̀dọ́, ǹkan tó ń yàtọ̀ fún àwọn ọ̀dọ́ àti fún àwọn àgbàlagbà ni pé ayé tí a wà nísinyí, ayé íńtánẹ́ẹ̀tì ni ǹkan tí ó ṣòro nígbà yẹn láti ṣe fún àwọn àgbàlagbà ni àwọn ọ̀dọ́ ń ṣe nísinsinyí. Bí ó ti jẹ́ wípé a lè sọ wípé ọgbọ́n àwọn àgbà nígbà yẹn tí wọ́n ti fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ ni àwọn ọ̀dọ́ wá ń kọ́ ǹkan ìmọ̀ gidi lé lórí tí ó sì jẹ́ kí wọ́n wá ní àwọn àṣeyọrí ǹkan púpọ̀ wọ̀nyí. Àwọn àgbàlagbà sì ni wọ̀nyí. Ǹkan tí wọ́n rò wípé ó jẹ́ bábara nígbà yẹn, òun ní àwọn ọ̀dọ́ ti gbéyàwó nísinsìnyí tí wọ́n sì rí i pé kò fi bẹ ní ipọn tó yẹn. Àwọn àgbàgbà náà wọ́n sì gba àwọn ǹkan míì mọ̀ra tí ó jẹ́ pé nísinsìnyí àwọn ọ̀dọ́ wọn ò lè gba iru rẹ̀ mọ́ra mọ́. A máa ń sọ wípé ojú àwọn ọ̀dọ́ ti là dáradára sí àwọn ǹkan wọ̀nyí. Bẹ́ẹ̀ ni a lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìrírí tí àwọn àgbà náà rí, a lè sọ wípé irú ìpele tí àwọn ọ̀dọ́ ń gbà kọjá yìí, àwọn àgbàlagbà náà ti là irú rẹ̀ kọjá rí. Mo fẹ́ẹ̀ lè sọ pé ǹkan tó so ọ̀dọ́ àti àgbàlagbà pọ̀ ni ìpele tí ǹkan tí wọ́n jọ là kọjá. Nítorí ní ìgbà tiwọn, ǹkan tí àwa rò wípé ó ṣe tuntun sí wa báyìí bí i àwọn ǹkan tuntun tí ó ń jáde, ǹkan ìgbàlódé tí ó ń jáde, òun na ni àwọn àgbà wọ̀nyí náà rì nígbà yen tí wọ́n sì sọ fún àwọn àgbà tiwọn wípé ǹkan tuntun ń jáde. Èmi rò wípé irú ìrírí tí àwọn àgbá rí nísinsìnyí, awa àwọn ọ̀dọ́ náà sì máa ní irú ìrírí náà ní ọjọ́ iwájú. Ǹkan tó so wọ́n papọ̀ ni ǹkan ìṣẹ̀lẹ̀ tí ò lẹ́, tí ò ṣe, tí ò ṣe é fi sẹ́yìn. Ìṣẹ̀lẹ̀ tí o jẹ wípé ó sì máa fara hàn ní ayé oníkálukú. Ǹkan tí àwọn àgbà ti là kọjá, àwọn ọ̀dọ́ náà wọ́n ń là kọjá lọ́wọ́lọ́wọ́. Ǹkan tí mo lè sọ wípé ó so wọ́n papọ̀ ní eléyìí. Àwọn ọ̀dọ́ àti àgbàlagbà, mi ò fi bẹ́ẹ̀ lérò wípé i báà sọ̀rọ̀ wọn dánmọ́rán dáradára nítorí àwọn ọ̀dọ́ ìsinsìnyí rò wípé àwọn àgbàlagbà kò mọ ǹkan tí ó n lọ, wọn ò sì mọ ǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ayé ìsinsìnyí wípé wọn sì wà ní ìgbà ayé ìgbà tiwọn. Bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà wọ wípé àwọn ọ̀dọ́ ìsinsìnyí wọ́n ṣe ju bí o ṣe yẹ lọ bí wọ́n sì, wọn sì rò wípé àwọn ọ̀dọ́ ìsinsìnyí wọn ò ní ìrírí tí ó tó, wọn ò sì tí ì ní ilà kọjá tí ó dánmọ́rán papọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Mo ni ọgbà si agbègbè ile ti mo n gbe. Ọgbà yìí jẹ́ ibi tí mo fi, tí mo gbin àwọn nǹkan sí, àwọn nǹkan pẹpẹpẹ ní ilé, nítorí mo fẹ́ràn láti gbin. Máa ṣe nǹkan ọ̀gbìn ní àyíká mi, ọ̀gbìn bí i àwọn ata, bí i tòmátò, bí i ilá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bí i efinrin àti àwọn ẹ̀fọ́. Mo fẹ́ràn láti fi omi sí nígbà tí ó bá sí òjò báyìí. Mo fún ara mi ni mo máa ń fi omi sí kí gbogbo wọn má bà kú. Bo ti ẹ̀ jẹ́ wípé ọgbà yìí o fi bẹ́ẹ̀ tóbi ṣùgbọ́n níwọn ọgbà ilé, ó tó, ó tó, ó sì lè jẹ́ dídá fún ọgbà ní ilé. Nígbà ti mo se ọgbà yìí, emi nìkan ko ni mo se, nítorí aa nílò láti di ki àwọn adiye ti aa n sin ni ile ma ba fi ese ye àwọn nǹkan ti a gbin láti sa won je. Mo pé àwọn tó lè bá mi dí ọgbà àti àwọn tó lè bá mi kọ ilẹ̀ ní kéékèèké, wọ́n sì lè ṣàn kó bá mi ṣe. Ṣùgbọ́n èmi ni mo ń gbin àwọn nǹkan wọ̀nyí tí mo sì fi omi sí i tí mò ń mojútó títí tó fi ń dàgbà. Mo maa n ri nkan je nínú ọgbà yen, mo si maa n ri fún ènìyàn tí àlejò bá wá kí mi, tó bá nílò nǹkan kékeré, mo lè fún wọn láti inú ọgbà mi. Láàlá bí i ata. Nígbà tí àgbàdo bá ń jáde, mo lè fún wọn ní àgbàdo tàbí tòmátò tàbí ilá àbí ẹ̀fọ́. Ẹ̀fọ́ ti ẹ̀ jẹ́ nǹkan ẹ̀yo kan to je pé àwọn ènìyàn tó bá wá ṣe àbẹ̀wò sí mi, tó bá kí mi, máa nífẹ́ àti jà gidigidi, nítorí ó jẹ́ nǹkan tó ṣọ̀wọ́n ní ìgboro. Ẹ̀fọ́ inú ọgbà mi sì rẹwà púpọ̀. Mo tún gbin àwọn òdòdó ní oríṣiríṣi sínú ọgbà yìí láti, láti mojútó wọn. Mo man gbe si ododo yen láti kékeré de àgbàlá egba ti mo le faa tu, ti mo le tun gbi si ibòmíràn bo ti ẹ̀ jẹ́ wípé òdòdó tí ó wà n bẹ́ ò fi bẹ́ẹ̀ pọ̀ ṣùgbọ́n lóríṣi bí i mẹ́ta sí mẹ́rin ni mo ní sínú rẹ̀. Ọgbà jẹ́ nǹkan gidi fún ènìyàn láti ṣe. Irú ọjọ́ àbámẹ́ta tí o kò sí níbi iṣẹ́, tí èèyàn bá fi ara rẹ̀ ṣe iṣẹ́ kéékèèké nínú ọgbà yìí, ó máa ran ara lọ́wọ́. Ó sì máa ran ọkan lọ́wọ́ nítorí ó kò ṣe nǹkan míì, ọkan rẹ̀ ò sí sí ní nǹkan, nǹkan mìíràn láti lè máa ro inú tó fi lè fa àìsàn sí ara. Ṣùgbọ́n tó bá wà nínú ọgbà bí i ilé yìí, o lè ṣe iṣẹ́ pẹpẹpẹ fún bí i wákàtí kékeré tí o kò ṣe ẹ̀ ti ní rán tí nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọgbà yìí rárárára. Mo fẹ́ràn ṣíṣe ọgbà gan ni, mo sì ní ọgbà tí mò ń ṣe.

Ah, ìrìnàjò mi tí ó gùn tó jìnnà jù tí mo jáde ni ìgbà tí mo rin ìrìnàjò lọ sí ibi tí mo ti máa sin orílẹ̀ èdè rí, ilẹ̀ bàbá mi. Nítorí nǹkan tí a máa ń ṣe ní orílẹ̀ èdè Nàìjíríà ni, ẹni tí ó bá ti jáde ilé ẹ̀kọ́ yunifásítì, nílò láti lọ sin ìjọba. A sì máa ń pín ènìyàn sí onírúurú ẹ̀yà ní orílẹ̀ èdè. Nígbà tí mo lọ, mo lọ sí ilẹ̀ àrewá. Ibẹ̀ ni ajo mi sí láti lọ si orílẹ̀ èdè. Ó sì jìnnà gidigidi. A lọ tó bí i wákàtí méjìlá sí mẹ́tàlá lọ́nà nínú ọkọ̀. Oríṣiríṣi nǹkan ni ó ṣẹlẹ̀ ní ọ̀nà yìí. Ó tẹ̀ ju wákàtí méjìlá gan. A máa tó bí mẹ́rìnlá sí márùndínlógún. Nito ri bi ase bo sínú, ti a se koko de ibi àti ma gbe oko. Ọkọ̀ yìí kọ́kọ́ dúródúró kí èrò ko pe. Nítorí, nítorí pé ọ̀pọ̀ ènìyàn okì fi bẹ́ẹ̀ lọ sí orí, ẹ́, ìpínlẹ̀ láti ibi tí mò ń gbé. A sì ti sanwó, ah, ọ̀gá ọkọ̀, he he, ọ̀gá ọkọ̀ wa kò, kò ma fe gbé ra títí, títí bí i ago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́wàá tí a sì ti dé bẹ́ẹ̀ láti bí ago mẹ́fà òwúrọ̀. Àwọn mìíràn gan ti dé láti ago márùn-ún òwúrọ̀. Ẹ̀, dírẹ́va ọkọ̀ yìí mọ̀ọ́mọ̀ gba owó, kò sì fẹ́ kí a lọ. Ìgbà tí a sì gbéra tí à ń lọ ní ọ̀nà, a ṣe, a dé lá-- nígbà tí ó dé, ó kú jẹ́ ká dé bí àárín ọ̀nà. Àárín nibi tí ìrìnàjò ti pín sí méjì ọgbàgbà. Epo inú ọkọ̀ yìí tán. Nígbà tí, a bẹ̀rẹ̀ sí ní fà. Díré, ẹ́, awakọ̀ yìí sì jẹ́ ẹni tí ọ̀rọ̀ ẹnu rẹ̀ kò dára. Ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé, "Ẹ́, ṣé a kò sanwó? Ṣé àwa san owó si ó tó ṣe, tó tó gbe ènìyàn dé kíní ni?" A sì ní ṣebí owó tí ó pè ni a san fún wọn. Ó sì yà sílẹ̀ epo láti rẹ̀ pọ̀. Kójú bí i ọgbọ̀n ṣẹ́jú sí i ni táyà rẹ̀ bá tú fọ́. Àa, a ní kí tún ni eléyìí. Nígbà tí ó tún ṣe táyà yìí, tá a tún dé ibi abala díẹ̀, wọ́n tún sanwó wípé ọ̀nà dí. Pé, àì, ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan ṣẹlẹ̀ níwájú, kò sì sí ọ̀nà. Ani láti tu wa padà yi padà lo gba ọ̀nà ti o gun gan-an ni. Ìrìnàjò tí ó yẹ ká lọ bí i wákàtí méjìlá fún ló bá di bí i márùndínlógún ní ìgbà tí a tún padà sẹ́yìn láti lè lọ wá ọ̀nà mìíràn. Ìrìnàjò yìí jẹ́ ìrìnàjò tí o jẹ wípé mi ò le fẹ́ láti rín ìrìn ìrìnàjò yìí mọ́. Àyàfi tó bá jẹ́ ọkọ̀ tì mí tí mo sì gba awakọ̀ fún láti wà mí lọ bóyá láti rí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀nà. Tí ó bá yàtọ̀ síbẹ̀, ọkọ̀ òfurufú ni mo máa gbé. Ìkàn tí ó jẹ́ fẹ́ràn ìrìnàjò yìí ni wípé o, o fún eyan ni anfani, láti ri àwọn ìlú lorisirisi bi eyan se n rin ìrìnàjò yi. Oríṣiríṣi ìlú àti ìpínlẹ̀ ni a kọjá. Àwọn òkè, àwọn koríko, àwọn ilé lóriríṣiríṣi tí ènìyàn bá pàdé omi, onírúurú ènìyàn. Ó jẹ́ kí n ní ìrírí bí orílẹ̀ èdè mi ṣe rí, bí àwọn ènìyàn mìíràn tó ṣe wà níbẹ̀, bí i àwọn ilẹ̀ mìíràn ṣe rẹwà, àwọn òkè àti igbó kéékèèké àti àwọn ilé lóriríṣiríṣi. Òyi yìí tí àwọn òyìnbó máa ń pè ní sight seeing ni mo ṣe tí mo fi dé ibi tí mò ń lọ yìí. Emi ò kì sùn tí n bá ń rin ìrìnàjò tí ó gùn bi eleyi. Nípa báyìí, gbogbo ọ̀nà, ìlú àti rin-- àti ìrírí ni mo rí ní ọ̀nà yìí. A kọjá tó bí i ìpínlẹ̀ mẹ́rin àti oríṣiríṣi ìlú tí ó máa máa lọ bí i ìlú bí i ọgbọ̀n kán tó di wípé a dé ibi tí a ń lọ. Nípa báyìí mo fẹ́ràn àti rí oríṣiríṣi nǹkan bí eléèyì. Ṣùgbọ́n ní ọ̀nà kejì, ah, ẹsẹ̀ àti jíjòkòó fún ìgbà pípẹ́ ó jẹ́ kó jẹ́ ìnira fún mi tí mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn púpọ̀ rárá rárá.